Bẹ́ẹ̀ni, màá fi aṣọ ìbora bọ ara nígbàtí mo bá n sùn. Àkàrà tó tutù bá n mú bi yí, ìsìn tó tutù mú. Àmọ́ tí ó bá si otútù, tí ó bá si otútù, mi ò kí ń fi aṣọ ìbora bọ ara. Bọ̀ lọ́pọ̀ ìgbà, mo máa ń fi aṣọ ìbora bọ ara tí mo bá ń sùn.

À, rárá o. Tí mo bá wà nínú ọkọ̀, mi kì í jẹ́ kí ǹkan kan kó jẹ́ kí n má dó jú kọ ọkọ̀ mi. Mi ki bínú nínú okò, nkan kan o le bi mi nínú okò.

Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò fò rí, mi ò tíì fò rí ṣùgbọ́n mo mọ̀ pé ní agbára Ọlọ́run máa fò láìpẹ́ láì jìnnà. Màá fò káàkiri àgbáyé àmọ́ ní báyìí mi ò tíì fò rí. Mi lè sọ ígbà tí mo fò kẹ̀yin tọ́ri pé mi ti fò rí.

Tí mo ṣe máa ń rántí, tí mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ aṣínà mi ni pé mo máà ń, mo máa ń tọ́jú wọn sórí Google. Orí Google mo ti màá ń tọ́jú wọn. Mo máa ń fi wọn pamọ́ síbẹ̀. Ní tóri bí mo máa ń fi wọn pamọ́ síbẹ̀, gbogbo ìgbà tí mo bá nílò wọn, mo lè lọ yẹ wọ́n wọ ń béè. Tí mo ṣe máa ń rántí wọn ni.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ ó tó, omi tí mo máa ń mu lójoojúmọ́ tó three litre, two to three litre ni omi tí mo máa ń mu lójoojúmọ́, two to three litre.

Nǹkan tí mo máa ń jẹ ní òwúrọ̀ ni mo máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀ lówúrọ̀, ọ̀gẹ̀dẹ̀ àbí kí n mu ògì ní òwúrọ̀. Ǹkan tí mo máa ń jẹ lówúrọ̀ niyẹn mo dẹ̀ fẹ́ràn ẹyin náà, ìgbà míì mo máa ń jẹ ẹyin.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Èmi náà tí jẹ́ òṣìṣẹ́ ru múdẹ̀mọ́ tó ṣe rí láti máa ṣiṣẹ́ kárakára. So mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún.

Mi ti rin irin òkè ri, àmọ́ o jẹ́ nǹkan tí máa ń nífẹsí láti ṣe o jẹ nǹkan tí máa ń fẹ́ran. Ǹǹkan tó wá rejuvenating ni. So nǹkan tí máa ń fẹ́ran ni àmọ́ mi ti ń rin irin òkè ri.

Ọmọ Yorùbá ni mí. Àwọn, àwọn èèyàn ọyọ́ kódà máa ń pè wá ní aláta torí a máa ń jẹ ata gan. As ọmọ Yorùbá, mo fẹ́ran oúnjẹ tó ní ata. O de ta nu la da. Ata máa ń jẹ́ kí, máa ń jẹ́ kí ara mi gbóná àgàgà nínú òtútù.

Mi kì í wọ ago ọwọ́ torí pé tí n bá fẹ́ àwọn ago tí mo nífẹ̀ẹ́ sí, mi ò tí lòwo wọ̀n báyìí. Mo ma ń rí àwọn ago tí mo nífẹ̀ẹ́ sí, àwọn ago tó wọ̀n ni. Lọ́wọ́lọ́wọ́ báyìí mi kì í wọ ago ṣọ́wọ́. Ó rí ẹ̀rọ ayára bí àsámì mo ti máa ń wọ ago.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ gidi fún ìlera. Mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Mo nífẹ̀ẹ́ oúnjẹ gidi, oúnjẹ tó, tó da tó sá lórí. Toripẹ́ ìlera mi, ó jẹ mí lógun. Bẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera.

Méjèèjì náà mo fẹ́ràn àti coffee àti tea. Méjèèjì náà mo fẹ́ràn, àmọ́ coffee ni mo fẹ́ràn jù, òhun ni mo máa ń mu jù láraaro. Tea mo máa ń sábà mu tea nínú tójo ba rọ àbí tó súsu bá mu.

Tí n bá fẹ́ lọ sùn, àbí tí bá ti lọ sùn night gown mo máa ń wọ̀ àbí wọ́n pè ní pijamas láwọn èyàn ní èdè Gẹ̀ẹ́sì pè ní pijamas. Ohun ni mo máa ń wọ̀ tí mo bá fẹ́ lọ sùn. Ó dẹ̀ máa ń, ó máa ń bole ó dẹ̀ máa ń jẹ́ ká tẹ́gùn fẹ́ sí mi lára dáadáa.

Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń rántí àlà mi. Gbogbo àlá tí mo bá ń là ni ọ̀pọ̀ ìgbà mo máa ń rántí. Àmọ́ ní ìgbà mi, ní ìgbà mìíràn mi kì í n rántí. Àgàgà tí àlá yẹn bá dojú rú. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà mo máa ń rántí àlà mi.

Ìgbà tí mo kẹ́yìn kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ òun ní oṣù méjì sẹ́yìn. Mo kọ́ bí a se n bá àwọn èèyàn sọ̀rọ̀, bí a se n jẹ́ ki àwọn èèyàn ra nǹkan dáadáa mo kọ ní oṣù méjì sẹ́yìn.

Ẹ̀bùn tí mo, ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn, àgàgà àwọn ènìyàn tí mo nífẹ̀ẹ́ sí, òun ni kí n, kí n fún wọn ní ǹkan tí wọ́n máa ní tó ní gbàgbé, tó má fi máa rántí mi. Kí n ra ǹkan tó nílò fún wọn tó fi máa máa rántí mi. Ǹkan tí wọ́n ní jẹ, ǹkan tí ò n ṣe ǹkan jíjẹ tó kàn máa jẹ gbàgbé. Ǹkan tó má, tó má fi máa rántí mi.

Bẹ́ẹ̀ ni, mo ní aṣọ òtútù, mo ní sweater, dè ní cardigan fún òtútù. Wọ́n thick, wọ́n ni pọ́n, wọ́n ní òwú dáadáa. Mo máà ń wọ̀n wọ́n nígbà òtútù kí òtútù má bàá mú mi púpọ̀ jù.

Bí mo se máà ń gba iyin bí ìyá mi se kọ́ mi ni. Bí ọ̀mọ̀ tó lúwa bí, bí ọ̀mọ̀ tó lúwa bí mo ṣe máà ń gba iyin, mo máa ń gba iyin tìrẹlẹ̀ tìrẹlẹ̀. Torí pé ẹni tó yíyan, o lè dọ̀la kò búyan. Mi Kìí jẹ́ kí o wọ̀ mí lórí, mò ń gba tìrẹlẹ̀ tìrẹlẹ̀.

Ijó jẹ́ nǹkan tí mo nífẹẹ sí láti wò àmọ́ kò sí nǹkan tí mo lè ṣe dáadáa. Mo fẹ́ràn wíwo ijó àmọ́ mi lè jó dáadáa. N fun idi eyìí mi ò lè sọ bi mo fẹ́ràn jijó nítorí pé mi kò ṣe nǹkan tí mo lè ṣe dáadáa.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí, òun ni ijọ́ tí mo parí ní kíláàsì kékeré tó ń pè ní Nursery two, tí ìyá mi wá sí ilé ìwé mi, tan wá gbé mi, tan wá gbé mi lọ sí ilé oúnjẹ, tan ra oríṣiríṣi oúnjẹ fún mi torí pé mo ṣe dáadáa. Ìrántí ọmọdé mi tí mo rántí, òun ni.

Mi kì í wọ ohun ọ̀ṣọ́, báyìí mi kì í wọ ohun ọ̀ṣọ́. Mi, mi nífẹ̀ẹ́ sí ohun ọ̀ṣọ́, ọkùnrin dẹ̀ ni mí. Mi kì í wọ ohun ọ̀ṣọ́, mi kì í wọ ago, mi kì í wọ ìlẹ̀kẹ̀, mi kì í wọ ìbiti mi kì í wọ ìwọ̀n ọ̀ṣọ́ kankan.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Iyẹ ní a fi máa ń dára wá mọ̀, iyẹ dé ní, iyẹ ní ẹ̀rí pé mò ń ṣiṣẹ́ ńbẹ. Iyẹ ní a fi ń dára wá mọ̀. Mo ní káàdì, mo ní káàdì iṣẹ́.

Rara, gẹ́gẹ́ bí ọmọlúwàbí, mo ní àwọn nǹkan tí mo kì í ṣe torí pé ó máa jẹ́ kí àwọn èèyàn rí mi, ó máa jẹ́ kí ríra mi ní ọ̀nà mi. Kò dẹ́ bá tí mo se dàgbà mú, irú wọn ni lílu etí, mi tii lu etí rí.

Ìgbà tí mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́, òhun ni oṣù ta ló parí, yẹ oṣù, oṣù November. Òhun ni mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́, mo kọ́ fún kíláíyẹ̀ntì kan.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ ọ́n. Awon aládùúgbò mi dáadáa. Mo jẹ́ ẹni tí ó gbayì ní àdúgbò tá wá ládùúgbò dè mọ́. So awon aládùúgbò mi náà mọ̀ mí dáadáa. So mo dè mọ́ àwọn aládùúgbò mi dáadáa. Mo mọ̀ wọ́n.

Tí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò, ni pé mo máá, mo máá ń rí owó látọ̀dọ̀ àwọn oníbàárà mi àtà wọ̀n tó ń bá mi dòwó pọ̀. Mo dẹ̀ máa ń rí owó látara mi, mo dẹ̀ máa ń mú owó jáde látara tèmi ná. Tí mo ṣe máa ń rí ìpèsè fún àwọn ohun èlò nìyẹn.

Àṣà kan tí ẹbí mi máa ń ṣe, òhun ni wọ́n máa ń pè mí ní ọmọ ológbòjò. Àṣà kan tó máa ń ṣe nìyẹn. Wọ́n máa ń fi dáṣà fún mi. Wọ́n máa ń pè mí ní ọmọ ológbòjò. Ìdí dẹ̀ ni wípé òtútù, mo lè wẹ omi tútù, kò sí tó se fẹ́ tútù tò. Tútù ò kí n múmi.

Tí mo ṣe máa ń gba ìyìn, náà ni mo ṣe máa ń gba ọ̀wọ̀ àwọn ènìyàn. Tí àwọn ènìyàn bá fún mi ní ìyìn àbí tó bá fún mi lówó, mo máa ń gba ti irele tirele. Mo máa ń gba ti irele tirele. Mo máa ń gba ti irele tirele. Tí mo ṣe máa ń gba ọ̀wọ̀ ọ̀wọ̀ àwọn ènìyàn ni.

Rárá o, mi ò ní ìrora kankan tí n bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Mí ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Fún díẹ̀ yìí mo ní ìgboyà, mi ń bẹ̀rù láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn ọba pọ̀. Fún dí eyi mi ní, mi ní ìrora láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, tí iná bá wà tí mo bá dẹ́ ṣe ǹkankan, mo máa ń wo àwọ̀n ètò tẹlifísàn. Tí iná bá wà, mo nífẹ̀ẹ́ láti máa wo ètò tẹlifísàn láti dárá mi láya.

Mi ò sábà sùn lọ́sàn. O lè láti rí mi pé mò ń sùn lọ́sàn. Ṣùgbọ́n mi kì ń sùn lọ́sàn. Alẹ́ ni mo máa ń sùn. Mi kì í lè sùn dáadáa lọ́sàn-án, mi kí ń rọrùn sùn ní orṣàn. Alẹ́ ni mo máa ń sùn.

A, rárá o. Ó pa yàn lerin, àmọ́ mi lè gún kẹ̀kẹ́. Mi lè gún kẹ̀kẹ́ àti kékeré mi ni mi ti wọ kẹ̀kẹ́ gún torí pé mi ní kẹ̀kẹ́ rí. Ti mo fi dàgbà mi mọ̀ ọ kẹ̀kẹ́ gún di isín mi mọ̀ kẹ̀kẹ́ gún.

Nǹkan tí mo máa ń ṣe kí n ki n tó lọ sùn. Ó láàwọn nǹkan tí mo máa ń ṣe. Mo máa ń ṣe nǹkan tó lóyinbo n pè push up, mà á ṣe ee. Ogun sí ogójì, mà á we omi tútù, mà á gbàdúrà, then mà á lọ sùn. Àwọn nǹkan mẹ́ta yìí mo máa ń ṣe kín n tó sùn.

Ojú òpó ayélujára tí mo wà, òun ni Glo. Glo ni ojú òpó ayélujára tí mo wà. Glo àti MTN méjèèjì mo máa ń lò. Àwọn méjèèjì ni òpó ayélujára tí mo wà.

Orin tí mo fẹ́ràn jù ní báyìí mi ní orin kan pàtó tí mo fẹ́ràn jù. Ó ní orin púpọ̀ tí mo fẹ́ràn àtàwọ̀n olórin tí mo fẹ́ràn wọ́n. Kò sí orin kan pàtó tí mo fẹ́ràn jù ní báyìí.

Rárá, lọ́wọ́ bái mi ti mi ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn. Ǹkan tí Ọlọ́run ṣi ǹ ṣètò fún mi láti ṣe fún mi nìyẹn, àmọ́ ọ́ bá ẹ bá mi ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn, mà nífẹ̀ẹ́ sí gan láti rìnrìn àjò lọ sí ìlú mìíràn.

Batiri fóònù mi ó ma ń, ó ma ń dúró náà, ó ma ń dúró tó tí ó bá, tó bá lè tí mo bá ṣẹ̀ṣẹ̀ ṣáàjì ẹ̀, ó ma ń dúró tó, ó ma ń dúró tó wákàtí mẹ́fà ó ti pẹ́, ó ti ko ko lé bíi ti tẹ́lẹ̀ mọ.

Ti n ba báyàn ṣàdéhùn, mo máa n tójú ẹ lẹ́, mo máa n paamọ̀ sí ìwé mi, sí dairy mi, mo máa n kọ sílẹ̀, mo dẹ̀ máa n kọ sóri fóònù mi náà, sóri ẹ̀rọ ayarábiàṣà mi. So, torí pé mo máa n kọ wọ́n sílẹ̀, mi kì í gbágbẹ ti mo ṣe máa n rán ti àwọn àdéhùn mi nìyẹn.

Tí mo ṣe ma n kojú ìṣòro ní ibi iṣẹ́, mo ma n kojú ẹtì ti sùúrù, mo ma n kojú pẹ̀lú sùúrù àti ara, mo ma n rí i dájú pé mo ní sùúrù, mo dẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ Ọlọ́run, mo ma n gbàdúrà kí n tó kojú ìṣòro kankan ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, tí mo bá ń jáde àbí tí mo bá fẹ́ rìnrìn àjò, mo má ń gbé àpò ẹyin. Tí mo bá ń lọ ibi iṣẹ́ náà, mo má ń gbé àpò ẹyin. Mo máa ń fi tọ́jú àwọn oun tí mo nílò àti oun àti irinṣẹ́ mi.

Gẹ́gẹ́ bí ọmọlúwàbí tí mo jẹ́, mo mọ wọn kọ mi ní sùúrù gan nilẹ. Bi sùúrù òhun ni ọba gbogbo nkan, o se pàtàkì. Ohun náà ló máa n jẹ ki tí mo bá wà ní ibi iṣẹ́, tí mo ṣe máa n bá àwọn ẹlẹgbẹ́ mi se ní ibi iṣẹ́, mo máa n ba wọn se pẹlu sùúrù àti pẹlu ìrẹ̀lẹ̀

Akókò ìji mi tí mo ṣètò ni aago mẹ́sàn àti àbọ̀ ni mo ṣètò tí mo máa ń jí. Ohun ni mo ṣẹ́ẹ̀tì àlámù mi sí. Tó bá ti lu aago mẹ́sàn àti àbọ̀, òhun ni mo máa dùn tí mo dẹ̀ máa jí tí mo máa lọ́ ìjáde.

Ní ibi tí mo ti wà, àwa Yorùbá máa ń sọ wípé “á béèrè ọ̀nà” kí n ṣìnà, kí n kùnà. Fún idí ẹ̀yìí mi ti ṣìnà rí. Kí n tó ṣìnà, mo ma ń béèrè ọ̀nà. Ibikibi tí mo bá ń lọ tí mi bàá mọ̀ rí, mo ma ń béèrè ọ̀nà dáadáa lọ́wọ́ àwọn èeyàn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti kọrin. Mo fẹ́ràn láti kọrin. Ó wa relaxing gan. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fi máa ń kọrin iyin àti orin opẹ́ si olúwa. Ohùn mi mo máa fi ń kọrin yin atorín ope si Ọlọ́run ṣo. Mo fẹ́ràn láti kọrin.

Bẹ́ẹ̀ni mo mọ àmì ìràwọ̀ mi, òun ni wọ́n ma ń pè ní Aries. Torí pe a bí mi ní oṣù kẹta. Ọjọ́ ikẹrin lélógójì nínú oṣù kẹta là bí mi. So àwọn ìràwọ̀ mi ni Aries. Mo mọ àwọn ìràwọ̀ mi. Mo mọ àmì ìràwọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń, mo máa ń pa owó pamọ́, mo máa ń pa owó pamọ́, mo máa ń fi owó pamọ́ dáadáa, mo máa ń fi owó pamọ́ sií crypto, mo máa ń fi pamọ́ sáwọ́n wallet mi àwọn crypto wallet mi àt'àwọn web3 wallet mi, mo máa ń fi pamọ́ sí Opay mi náà.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó máa ń tí ó kí ń, tí ó kí ń pa nǹkan jẹ, tí ó dẹ̀ kí ń pẹ́ dé ibi kankan. Mi kì n jẹ́ kí mi kí ń lo African time. Mo má a ń dé ní àkókò, mo má a ń lọ ibiṣẹ́ ní àkókò, mo má a ń lọ ilé ìjọsìn ní àkókò, mo má a ń lọ meeting ní àkókò. Gbogbi nǹkan tí mo bá ní ibikíbí tí mo bá ń lọ, mo má a ń dé ní àkókò.

Bẹ́ẹ̀ni, èèyàn àlàáfíà ni mí, mo dẹ̀ fẹ́ràn àlàáfíà, mo máa ń rìn ní àlàáfíà, mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú àlàáfíà, gbogbo nǹkan mi mo máa ń ṣe pẹ̀lú àlàáfíà. Jésù dẹ̀ fi àlàáfíà náà kọ́ wa, ó dẹ̀ fi àlàáfíà rẹ̀ fún wa.

Ìgbà tí mo kẹ́yìn sunkùn, òhun ni oṣù karùn-ún ọdún 2024, oṣù karùn-ún ọdún 2023. Òhun ni mo kẹ́yìn sunkùn, oṣù karùn-ún ní ọdún 2023. Nígbà tí ènìyàn kan tí mo nífẹsí gan tó kú.

Tí mo ṣe má ń ṣètò àwọn íméèlì mi, mo má n ṣètò wọn dáadáa. Àwọ́ íméèlì mi náà ni wọ́n wà lórí. O rí ẹ̀rọ ayárabíàṣá mi lórí Gmail app. Gmail app mo má ń lò láti ṣètò àwọn íméèlì mi.

Ígbà tí mo, ígbà tí mo kẹ́yìn gùn ọkọ̀ akérò, òun ni oṣù méjì sẹ́yìn. Oṣù méjì sẹ́yìn ni mo kẹ́yìn gùn ọkọ̀ akérò. Ó ti pẹ́, ó ti pé oṣù méjì tí mo ti gùn ọkọ̀ akérò gbẹ̀yìn.

Ibi tí mo fẹ́ràn lọ jù, ibi tí mo fẹ́ràn lọ jù òun ni ibi oúnjẹ, ibi tan tí ń ta oúnjẹ. Àwọn ibi oúnjẹ bí àwọn restaurant àti eatery tí mo ti lè jẹ chicken ni àbí adìẹ oríṣìíríṣìí àti oúnjẹ oríṣìíríṣìí. Ibi tí mo fẹ́ràn lọ jù ni ìyẹn.

Rárá o mi ò fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà. Mi ò nífẹ̀ẹ́ sí, mi kì í ra oúnjẹ ní òpópónà. Mo máa ń jẹun nílé, mi kì n ra oúnjẹ níta púpọ̀. So, mi kì í ra oúnjẹ ní òpópónà.

Bẹ́ẹ̀ni, mo máa ń mú àwọn ohun mímu pirotini. Pirotini, mo máa ń mu àwọn ohun mímu pirotini, mo máa ń mú dáadáa, torípé ó dáfàrá, ó ṣẹ̀ árá lórí. Fún idí eyi mo máa ń mú.

Ìkan lára àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi láti, láti gboro sí tí mo fẹ́ fi gbé iṣẹ́ mi lọ sí next level, ara àwọn ìmọ̀ tuntun ti mo fẹ́ kọ́ ni cyber security, programming àti AI training. Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ nìyẹn.

Ibi tí mo fẹ́ lọ fún ìsinmi, tó wù mí lọ fún ìsinmi, òun ni Denmark, ìlú tó ń pè ní Denmark, àbí ìlú tó ń pè ní Moldova. Òun ni ó wù mí lọ fún ìsinmi.

Ti mo se maa ń darí àwọn òṣìṣẹ́, mo máa ń darí wọ́n pẹ̀lú ṣùurù, mo máa ń darí wọ́n pẹ̀lú ọgbọ́n, pẹ̀lú ọgbọ́n Ọlọ́run náà àti àdúrà. Mò dè mọ ẹnìkankan wọn, nítorí pé mo mọ̀ wọ́n, ó tún kó nira jù láti darí wọ́n.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù, òhun náà ni àjọ̀dún tó ń bọ̀, iyẹ́ Kérésìmesì tí a má ń se, ta má ń se àjọyọ̀, tí gbogbo ayé má ń se àjọyọ̀.

Lọ́wọ́ báyìí ní kí n lo èrò ìdákẹ́jẹ́, ní kí n lo lọ́wọ́ báyìí àmọ́ mo ti lo rí, mo ti lo rí. Lọ́wọ́ báyìí ní àkókò yìí nísìnyí ní kí n lo èrò ìdákẹ́jẹ́.

Ní báyii mi ti lè ẹnì kankan kúrò ní ìṣe ri, mo ti bá àwọn èèyàn sọ̀rọ̀, mo ti, mọ jẹ́yàn tó ní ṣúùrù, mo ti chastise àwọn èèyàn àmọ́ mi o ti lè ẹnì kankan kúrò ní iṣe ri.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ò ní, yàrá mọ́ mi mi, yàrá ìyá mi oun ni mo fẹ́ràn jù ní ilé mi. Mo nífẹẹ sí láti máa wọ yàrá wọn, máa lọ sọ̀ mọ́ wọn bẹ́ẹ̀. Yàrá wọn ni mo fẹ́ràn jù.

Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ná òhun ni nílé. Mo máa ń fi sí ẹyin táǹkì omi ilé wa. Ibẹ́ẹ̀ ni mo máa ń fi kọ́kọ́rọ́ lé sí ibi ìbẹ́ pámọ́. Ó dẹ̀ jẹ́ èmi nìkan mo mọ bẹ́ẹ̀. Tí n ba jáde màá fi síbẹ̀ tí n bá wọlé, màá mú padà.

Igbádùn mi náà ni oúnjẹ. Mo nífẹ̀ẹ́ oúnjẹ gan, mo gbádùn oúnjẹ gan. Oúnjẹ ni ìgbádùn mi, oúnjẹ gidi, ẹran púpọ̀, chíkìn, bí i kí máa travel, kí ma káàkiri, kí ma rìnrìn àjò lọ sí ìlú oríṣiríṣi.

Oúnjẹ tí mo fẹ́ràn jù náà ni jollof rice pẹ̀lú chicken pẹ̀lú ẹran, ìrẹsì òní jollof pẹ̀lú ẹran púpọ̀, chicken, turkey pẹ̀lú ẹja. Wọ̀nyí ni wọ́n fún oúnjẹ tí mo fẹ́ràn jù.

Mo ma ń je ounjé alé ní, ní wákàtí mẹjọ sí wákàtí mẹ̀sán. Ní àárín wákàtí yi, mo máa ń jẹ́ ounjé alé. Tó bá ti kọjá wákàtí mẹ́sàn mi kìí jẹ mọ́.

Bí mo ṣe máà ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí n bá tábàári owó ni a máa ń pín dọ́gba dọ́gba. Mo máa ń pín dọ́gba dọ́gba, gbogbo wa máa pín, máá rí pé gbogbo ẹ̀yàn gba ohun kan náà kí ó má baà fàjà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi fóònù mi, mo máa ń fi tan Ìkíni, mo máa ń fi tan Ìkíni káàkiri, mo máa ń lo fóònù mi, mo máa ń fi tan Ìkíni. Ó dáa kí ń máa tan Ìkíni.

Rara, Kristẹni mi ni mí, mi dẹ̀ kín ṣe ìṣẹ̀lẹ̀, mi kì í fin turari, mi dẹ̀ ní turari. Kin ṣé ǹkan ti mo tí mo mọ̀ n pa bí ǹkan tí a fi tọ́ mi, mi kì n fi n túràrí.

Ara àwọn idojukọ tó wà níbi iṣẹ́ mi ni, ni wípẹ́ ara àwọn idojukọ tó wà níbi iṣẹ́ mi, òun ni káwọ̀ áwọn tajọ ń ṣiṣẹ́, kí ó má yára bí mo ṣe yára. Tóripe mo jẹ́yàn tó yára gan, mo dẹ̀ máa ń bínú tí mo bá ń ṣiṣẹ́, tí àwón èèyàn tó bá wà ní àyíká mi tó bá, tó bá yára. Ara àwọ̀n idojukọ tó wà níbẹ̀ niyen.

Mi ò tí ì fún yàn ní ẹ̀jẹ̀ rí. Mo jẹ́ ẹni tí blood group O, O positive ni mí àmọ́ mi ò tí ì fún yàn ní ẹ̀jẹ̀ rí Mi ò tí fún yàn ní ẹ̀jẹ̀ rí.

Lọ́wọ́ báyìí mi ti gun ọkọ̀ òfurufú rí, mi ti lọ̀ rìn àjò kúrò ní ìlú mi rí. Fún idí ẹ̀yì, mi ti jókòó ní ilẹ̀ fèrèsé àmọ́ ma nífẹ̀ẹ́ si.

Bẹ́ẹ̀ni, ọkùnrin ni mí, akọ ni mí, ọmọ ọkọ dẹ̀ ni mí, ọmọ ọlọ́bí dẹ̀ ni mí, mo ní irúgbọ̀n, kò pọ̀ àmọ́ ó ti ń wú, ó ti ń wú o dẹ̀ ń pọ̀ si.

Bẹ́ẹ̀ni, mo ma n ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa. Mo ma n ṣe ìtọ́jú àwọn ọjà, tí n bá ti gba ọjà, mo ma ripé mo ṣe itọ́jú wọn, tí n bá dé ra ọjà bí mo fẹ́ ra ọjà náà. Mo ma n ṣe ìtọ́jú gbogbo nǹkan tí mo bá ní.

Ibi tí mo ti máa ń ra ǹkan, mo máa ń ra ǹkan ní orí íńtánẹ́ẹ̀tì, mo dẹ̀ máa ń ra ǹkan ní ojúkojú náà gbogbo, ó depend lórí nǹkan tí mo bá fẹ́ rà, àmọ́ lọ́pọ̀ ìgbà mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì.

Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi, òun ni mo máa ń pàdé wọn ní gbogbo, ní gbogbo ọjọ́ àìkú ni mo máa ń pàdé àwọn ẹbí mi. A máà ń, a máà ń pàdé ara wa a dè máa n jẹun, a máa bá ara wa sọ̀rọ̀, a máa ń rẹ́rìn ín. Tí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú wọn nìyẹn.

Tí mo ṣe máa ń ṣètoò owó iṣẹ́ ni ní gbogboo, ní gbogbo ìparí ọ̀sẹ̀ àti ìparí oṣù, n màá ń ṣe ìṣirò owó tí màá nílò níbi iṣẹ́ láti lò àti nínà. Mó dẹ̀ máa ń yàá sọ́tọ̀ tí mo ṣe máa ń ṣètoò iṣẹ́ niyen.

Mi ní ìgbà àbí àkókò tí mo ma ń gé irun, tí irun mi bá ti kún ni mo ma ń gé, tí ó bá ti kún dáda àti tí n bá ní àkókò àbí tí bá ní àkókò tí mo bá dẹ̀ lówó lọ́wọ́ ni mo ma ń gé irun mi.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ oùn torí pé ó kò ńira, ó dẹ̀ yára jù kí ma fọwọ́ tẹ ǹkan tí mo fẹ́ wá o yára jùlọ. Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ oùn.

A, mi kì í fẹ́ kí fóònù mi gbóná, mi n dẹ̀ kí n jẹ kó gbóná. Tí mo bá ti fẹ́ ṣáàjì, mo ma n yọ kéṣì ẹ̀yìn kí ó má ba à gbóná, kó má ba à má jẹ kó gbóná jù. Tí mo bá dẹ́ ló náà, mo máa n rí pé mí jẹ kó gbóná.

Ní ọ̀sọ̀ọ̀sẹ̀ mi kì í ní ìpàdé púpọ̀ àmọ́ ní orí Íńtánẹ́ẹ̀tì ló rí fóònù mi. Lọ́sẹ̀ẹ̀sẹ̀ mo ma ní ìpàdé tó méjì. Ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lóri fóònù mi, mà a ní ìpàdé àdúrà àti ìpàdé àwọ àwọ̀ tó ń wọ̀wọ̀, àwọ̀ web3.

Ilé tí mò ń gbé kò tóbi jù. Mọ́ ọgbà wa tóbi, bẹ́ẹ̀ni mo ní ọgbà tó tóbi tí a má ń gbin nǹkan sí. Yato awon ààyè oríṣiríṣi nǹkan la má a ń gbin sínu ọgbà wa torípé o tóbi.